Bẹ́ẹ̀ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, torí ìgbámi ń bẹ to je pe èèyàn máa ríra rẹ̀ níbi tí kò dẹ̀ mọ àwọn ènìyàn dáadáa. Tí mo bá dẹ̀ ti ríra mi nínú irú ipo yẹn, so mo máa ń bèèrè ọ̀nà lọ́dọ̀ àwọn ènìyàn, torí kí n bá lè mọ ibi tí mò ń dẹ lọ. Tí mo bá ti mọ ibi tí mò ń bá ń lọ báyìí tán, torí kò dẹ̀ dá kí èèyàn máa sin rin. And àwọn ènìyàn ṣi ní tó bá ti bèèrè ọ̀nà lọ́dọ̀ wọn, wọ́n máa júwe ọ̀nà fún ẹ. Kò dẹ̀ dá kí èèyàn kò bá-- tí ọ bá dẹ̀ mọ nǹkan kò dẹ̀ ye kó máa ṣe bí ọ dẹ̀ mọ̀. Tí ọ bá ti mọ nǹkan kò dẹ̀ bèèrè. So gbogbo ìgbà tí mo bá dẹ̀ rí ibi tí mò ń bá ń lọ mi ò dẹ̀ mọ ọ̀nà náà, tí mo bá ti padé àwọn èèyàn báyìí mo máa bi wọ́n lérè pé, ẹ dákun mò ń dẹ̀ lọ sí ibi báyìí ni, ọ̀nà wo ni mó máa gbà?"

Ó dé ti pẹ́ tí mo ti ní alábùrúkú, Ọlọ́run ò dẹ ní jẹ́ kí emi rí ohun tó máa jẹ́ kí n lára bùrúkú láyé mi. Alábùrúkú yen nǹkan tí ò dẹ dà ni náà, so ó ti pẹ́ tí mo ti lára bùrúkú. An nǹkan tó máa jẹ́ kí n lá alábùrúkú tí máa fi padà sí Olúwa mi, mi ò dẹ, Ọlọ́run ò dẹ ní jẹ́ kí n rí nǹkan tó máa jẹ́ kí n lá alábùrúkú. Mi ò dẹ fẹ́ran alábùrúkú, kò dẹ sí ènì tó máa ní ó dẹ fẹ́ran alábùrúkú lára torí alábùrúkú yẹn kì í dẹ ṣe nǹkan tó dá ni. Gbogbo ẹni tó bá ti bí lérè níba alábùrúkú a máa sọ fun wọ́n pè a alábùrúkú ọ̀dà náà. So mi ò dẹ lé rantí igbà tí mo lá alábùrúkú kẹ́yìn. An Ọlọ́run kò dẹ ní jẹ́ kí n rí alábùrúkú mọ́ láyé mi torí alábùrúkú kò dẹ da.

Bí mo ṣe máa ń múra ìpàdé fún pẹ̀lú oníbàárà ni pé, tí ẹ̀eyan bá ti fẹ́ pàdé oníbàárà, eeyan ni láti ṣe dáadáa, eeyan ni láti múra dáadáa, eeyan ni láti ṣe àwọn nǹkan tó dé ni pàtàkì. So, ǹnkan tó fa tí mo dẹ̀ kí n fi ìpàdé pẹ̀lú oníbàárà ṣeré nìyẹn. Torí àwọn oníbàárà awon èèyàn ni tan jẹ́ pé ó yẹ kí n máa ṣe ìpàdé, kí ó yẹ kí n máa múra dáadáa. Bí ìpàdé naa dé ṣe lọ dáadáa torí ìpàdé pẹ̀lú oníbàárà ni ǹnkan tó dé ni pàtàkì dáadáa ni. Ẹ̀mí sì ni mi ò dẹ̀ kí n ṣeré pẹ̀lú ìpàdé pẹ̀lú àwọn oníbàárà yẹn rárá, rárá, rárá. Torí gbogbo ǹnkan tan bá ti ní pàtàkì báyìí kò de ye kí èèyàn máa ṣeré pẹ̀lú ẹ. Wọ́n máa ń múra ni, wọ́n máa ń wọ aṣọ tí mo fẹ́ràn jù. Gbogbo bàtà tí mo fẹ́ràn jù wọ́n máa ń múra dáadáa tí mọ́ o bá fẹ́ pàdé pẹ̀lú àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo dẹ̀ mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdájú kò jù, torí ìgbà mi ń bẹ tó je pé ọkọ̀ yẹn ni mo máa ń wọ̀. Àn, ọkọ̀ yìí láti gbà tà dẹ̀ ti wà kékeré la máa ń tí ń dá ọkọ̀ dúró. Tẹ́ eyan bá ti dá ọkọ̀ dúró báyìí, tió bá ti já fáfá níbi dídá ọkọ̀ dúró báyìí, à, ọkọ̀ máa já ẹ sẹ́yìn ni. So, nǹkan tó fá ti mi òdẹ kí n ṣeré pelu dídá ọkọ̀ dúró nìyẹn. Mo máa ń dá ọkọ̀ dúró dáadáa torí nǹkan tó dẹ̀ ṣe pàtàkì kí èèyàn máa ṣe ni. So, nǹkan tó bá ti mi òdẹ kí n ṣe dé ibẹ̀ lu dídá ọkọ̀ dúró nìyẹn. Mo máa ń, mo mọ bí wọ́n ṣe máa ń dá ọkọ̀ dúró dáadáa torí nǹkan tó dẹ̀ dáa ni, à, nǹkan tó dẹ̀ ní pàtàkì kí èèyàn máa ṣe ni. Ko de ye kí èèyàn máa fi dídá ọkọ̀ dúró ṣeré. So, nǹkan tó fá ti mi òdẹ kí n fi ṣeré bẹ̀ lú ẹni ni.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni mo dẹ̀ fẹ́ràn kí máa jẹ àkàrà pẹ̀lú ẹ̀kọ. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni mo dẹ̀ kí n ṣeré pẹ̀lú àkàrà jíjẹ pẹ̀lú ẹ̀kọ, ẹ̀kọ ata kàrà báyìí mo dẹ̀ fẹ́ràn ẹ̀. Ǹnkan tó máa ń dùn láti jẹ ni. Even though mo mọ̀ pé àwon èèyàn mi ń bẹ̀ tó jẹ́ pé mo dẹ̀ fẹ́ràn kí máa máa jẹ àkàrà pẹ̀lú bread. Sugbon èmi, mi ò dẹ̀ fẹ́ràn kí n máa jẹ àkàrà pẹ̀lú bread. Mo fẹ́ràn kí máa lo àkàrà pẹ̀lú ẹ̀kọ ni. Bí mo ṣe fẹ́ràn kí máa lo àkàrà ni yen mbá ti lo àkàrà pẹ̀lú ẹ̀kọ, mo dẹ̀ fẹ́ràn ẹ̀ ba yẹn. Mo máa ń gbádùn ẹ̀ ba yẹn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Àwọn ìgbà kan n bẹ́ tọ́ jẹ́ pé èèyàn ní láti ṣiṣẹ́ ju wákàtí lọ, so, irú ìgbà yẹn kò dẹ́ṣí bí mo ṣe máa ṣe than kin ṣiṣẹ́ ju wákàtí lọ torí àwọn iṣẹ́ mii ń bẹ́ tọ́ jẹ́ pé mo máa ń ní deadline. So, irú iṣẹ́ bá yẹn tó bá dẹ́ ni deadline, mo máa ń bá irú iṣẹ́ bá yẹn ṣiṣẹ́ ju wákàtí lọ, torí ọ̀nà tí mo lè fi ṣiṣẹ́ yẹn dáadáa nìyẹn. So, mo ò dẹ́ kin ṣeré pẹ̀lú irú àwọn iṣẹ́ yẹn, mo máa ń ṣe àwọn iṣẹ́ yẹn dáadáa and mo dẹ̀, mo dẹ̀ ń gbádùn, mo, mo máa ń gbádùn kin ṣe àwọn iṣẹ́ yẹn torí àwọn iṣẹ́ tó dáa ni and mi ò dẹ́ kin ṣeré pẹ̀lú irú àwọn iṣẹ́ yẹn.

Ìgbésẹ́ yò, ìgbésẹ́ yò iṣẹ́ tó kẹ́yìn, iṣẹ́ tá àyè ṣe kẹ́yìn, ìgbésẹ́ yò yẹn ó dẹ̀ jáde dáadáa. O fi hàn pé gbogbo àwọn iṣẹ́ tá ṣe, a ṣe wọ́n dáadáa. A dẹ̀ ṣe àwọn iṣẹ́ yẹn bó ṣe yẹ ká ṣe wọ́n. So bí àwọn ìgbéyàwó yẹn ṣe wà níyẹn, ó dẹ̀ fi mọ̀ pé ọdún tó kọjá a dẹ̀ ṣiṣẹ́ dáadáa. Ànd bi a ṣe ṣiṣẹ́ yẹn, gbogbo olórí isẹ wa ó dẹ̀ inú ẹ̀ dùn dáadáa. Ó dẹ̀ je ká mọ́ pé iṣẹ́ tá dẹ̀ ṣe o, iṣẹ́ tí wọn gbádùn ni o. Ka máa ṣe gbogbo àwọn isẹ wa báyen, ká máa ṣe àwọn iṣẹ́ dáadáa. So bí ìgbéyàwó iṣẹ́ yẹn ṣe jáde náà.

Èmi mi ò dẹ̀ fẹ́ràn kí n máa jiyàn rárá. So nǹkan tó fa tí mi ò fẹ́ràn kí n máa jiyàn nìyẹn bí, torí ìyàn jíjìn kì í ṣe nǹkan tó dà ni. So mi ò dẹ̀ fẹ́ràn kí n máa jiyàn. Tí mo bá ti rí àwọn èèyàn tí wọ́n ń jiyàn báyìí, mo máa ń fi ibẹ̀, mo máa ń fi kíníi lẹ̀ fún, mo máa ń fii lẹ̀ fún wọn ni. Mi ò dẹ̀ kí n jiyàn pẹ̀lù wọn, mo máa ń fi ìjiyàn yẹn lẹ̀ fún àwọn èèyàn yẹn ni kí wọ́n máa jiyàn wọn. Torí ìyàn jíjìn kìí dẹ ṣe nǹkan tó dẹ̀ dà ni. So nǹkan tó fa tí mi ò dẹ́ kí n fi n jiyàn nìyẹn. Mi ò fẹ́ràn kí n máa jiyàn rárá, rárá, rárá. Torí ìgbà mií gan, ìjiyàn yẹn ó máa ń jẹ́ kí ènìyàn lọ ṣe nǹkan míi tí ò da. So nǹkan tó fa tí mi ò fẹ́ràn kí n máa jiyàn ni.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ètò nǹkan torí nǹkan, ètò ṣíṣe nǹkan, nǹkan tó dẹ̀ yẹ dá kẹ́eyan máa ṣe ni. So nǹkan tó fà tí mi ò dẹ̀ kí n fi, nǹkan tó fà tí mi ò dẹ̀ kí n fi, nǹkan tó fà tí mi ò dẹ̀ kí n fi ètò ṣíṣe nìyẹn. Torí tí wọ́n bá dẹ̀ ṣe ètò àwọn nǹkan wọn ò dẹ̀ kí ń lọ dáadáa fún èèyàn. But wọ́n gbogbo ètò tèèyàn bá ti ṣe báyìí, tèèyàn bá ti ṣe ètò, yóò máa jẹ́ kí èèyàn ṣe nǹkan dáadáa ni. So nǹkan tó dẹ̀ fà tí mi o dẹ̀ kí ń fi ìṣó, ètò ṣeré nìyẹn. Tan wọ́n bá ti ṣe ètò gbogbo nǹkan tan máa ṣe, kò dẹ̀ ní di nnkan gbàgbé gbogbo àwọn nǹkan tí ń wọ́n wà ní iwájú ẹ. So nǹkan tó dẹ̀ fà tí mo máa ń fi ṣe ètò gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi ò dẹ̀ kí n fi ìdáàbòbò òòrùn ṣeré, mo máa ń bo ara mi dáadáa ni. Tí mo bá ti fẹ́ sùn báyìí, à, mo máa ń bo ara mi ni o. Mi dẹ̀ kí n ṣeré pẹ̀lú ara bíbò rárárárárárá. Mo dẹ̀ fẹ́ràn kí n máa bo ara mi gidi gan an ni. Nítorí èmi ni, èmi ẹni tó jẹ pé, èmi ẹni tó jẹ pé mi ò dẹ̀ fẹ́ràn òtútù ni. Mi ò dẹ̀ fẹ́ràn òtútù rárárárárárá. Tí mo bá ti fẹ́ sùn báyìí, mo máa ń bo ara mi ni. Torí òtútù kí n dẹ̀ ṣe nǹkan tó dẹ̀ dáa ni kí òtútù máa wọ èèyàn lára. So, nǹkan tó fa tí mo máa ń fi bo ara mi dáadáa níyẹn. Tí mo bá ti fẹ́ sùn báyìí, mo máa make sure ṣe mo bo ara mi, kí n bo gbogbo ara mi torí kí òtútù bá lè máa wọ ara mi.

Ẹ̀yin kò dẹ́ kí ń fọ́ mi dáadáa torí èmi kí, emi ò dẹ́ kí ń ṣiṣẹ́ tó máa jẹ́ kí ẹ̀yin fọ́ mi. Nkan tó fàá tí ẹ̀yin kò dẹ́ kí ń fọ́ mi dáadáa niyẹn. Àn mi ò dẹ́ fẹ́ràn ẹ̀yin fífọ́. Ǹkan tó n fàá gbogbo ǹkan tó máa jẹ́, ǹkan tí ó bá dẹ́ ní jẹ́ kí ẹ̀yin fọ́ mi, mi ò dẹ́ kí ń ṣe, mi ò dẹ́ kí ń ṣeeré pẹ́lú ẹ, torí ẹ̀yin fífọ́ yẹn kì í dẹ́ ṣe ǹkan tó dẹ́ dání. Torí à, báwo ni ẹ̀yin ó ṣe máa fọ́ ọmọdé? Ọmọdé tó jẹ́ pé kìí ṣe àgbàlagbà bí arúgbó. Àwọn arúgbó ni ẹ̀yin máa ń fọ́ wọn dáadáa. So ẹ̀yin kò dẹ́ kí ń fọ́ mi torí ọmọdé ni mí, mo máa ń mójútó ara mi dáadáa.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni àkókò ìrọ̀lẹ́. Mi ò dẹ́ kí n ṣeré pẹ̀lú àkókò ìrọ̀lẹ́ yẹn, torí ìrọ̀lẹ́ yẹn, ká lu kú ti wà nílé, gbogbo àwọn èèyàn wọ́n ti dé láti ibi iṣẹ́, gbogbo àwọn ẹni tí wọ́n bá ti rẹ̀ wọ́n báyìí, àwọn tí wọ́n bá ti ṣiṣẹ́ wọ́n ti dá rí dé láti ibi iṣẹ́ tí wọ́n bá fẹ́ fẹ́ lọ rí ọ̀rẹ́ rẹ̀ ìgbà yẹn. Ká lo kú wà nílé, mo máa lọ bá àwọn ọ̀rẹ́ mi, tí a bá lọ, tí wọ́n bá fẹ́ pé a máa lọ gbá ball ni, a máa lọ gbá ball, to bá sì jẹ́ pé a máa ṣe fàájì ni ká máa sọ̀rọ̀, ká máa rẹ́rìn-ín tán, a máa ṣe yẹn. Torí àkókò tí mo fẹ́ràn jù níyẹn, àkókò ìrọ̀lẹ́ yẹn, mo dè fẹ́ràn ẹ́ dáadáa. Mi ò dẹ́ kí n ṣe ré pẹ̀lú àkókò ìrọ̀lẹ́ yẹn, nǹkan tí mo fẹ́ràn gidi gan ni.